Tí mo bá ti jí ní òwúrọ̀, màá kọ́kọ́ yin Ọlọ́run lógo. Lẹ́yìn náà, màá fọ ẹnu mi. Tí mo bá fọ ẹnu mi tán, màá mu omi díẹ̀. Tí mo bá ti wá mu omi díẹ̀, tí mo wẹ̀, tí mo ṣe ara mi lóge tí mo gbáradì fún, lílọ ibi iṣẹ́. Oúnjẹ tí mo máa ń jẹ ní òwúrọ̀, nígbà mìíràn mo máa ń jẹ búrẹ́dì àti tíì, ìgbà mìíràn mo máa ń mu ògì tàbí ẹ̀kọ. Ìgbà mìíràn mo lè mu custard. Oúnjẹ tí ó bá fúyẹ́ tí ò ní jẹ́ kí ara wúwo ni mo máa ń jẹ ní òwúrọ̀.

Mo máa ń ṣe àyẹ̀wò ímélì mi ní gbogbo ìgbà nítorí láti gba mésèjì wọ ilé sí inú ímélì mi gbogbo ìgbà ni láti lè mọ irú, irúfẹ́ mésèjì èyí tí ó wúlò àbí èyí tí kò wúlò àti wípé tí mo bá fi ímélì mi síbi kan tí mò ń retí èsì, mo máa ń yẹ, mo máa sáyẹ̀wò ímélì mi ní gbogbo ìgbà láti má ba kùnà tàbí gbàgbé láti rí èsì tàbí mésèjì tí mò ń dúró dè.

Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni mò ń kọ́ lórí Íńtánẹ́ẹ̀tì. Àkọ́kọ́, mi mọ̀ nípa òfin, oríṣìíríṣìí òfin. Íńtánẹ́ẹ̀tì máa ń ṣe àfihàn nípa ohun tó ń ṣẹlẹ̀ sí àwọn ènìyàn àti irú ìfẹ́ òfin tó dé àti irú ìfẹ́ òfin tí a lè fi mú yàn nípa oríṣìíríṣìí iṣẹ́ àti bí ìdàgbàsókè ẹ̀rọ ayára bí àṣá àti tẹkinọ́lọ́jì ṣe ń bá oríṣìíríṣìí iṣẹ́. Bẹ́ẹ̀ ni mo máa ń kọ́ ìdàgbàsókè àwọn iṣẹ́ yìí. Mo tún máa ń kọ́ nípa ìhùwàsí ọmọ ènìyàn lórí Íńtánẹ́ẹ̀tì àti bí ènìyàn ṣe lè máa lo Íńtánẹ́ẹ̀tì ní ọ̀nà tó tọ́ àti ọ̀nà tí ó yẹ.

Bẹ́ẹ̀ni mo ní orúkọ ìnagijẹ, orúkọ ìnagijẹ mi sì máa ń jẹ́ Blacky. Ní èyí tí ó ṣe àfihàn wípé ọmọ dúdú ni mí, tí mo dẹ̀ máa ń kí ra mi pé ọmọ dúdú bíi kóró osìn, ọmọ tí ò wẹ̀ tó ń dán, ẹni tí obìnrin kò lọ́nà tó ní bí yóò bàjọ́kọ̀ ẹni, a sì je alé ẹni. So, àwọn, àwọn ọ̀rẹ́ mi ni wọ́n fún mi ní orúkọ ìnagijẹ yìí láti fi ṣe àpọ́nlé ọmọ dúdú tí mo jẹ́. Ní èyí tí wọ́n sì máa ń pè mí.

Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀ jẹ́ ọjọ́ ajé. Ní èyí tí ó máa ń jẹ́ kí a gbáradì láti ṣe nǹkan tuntun nínú ọ̀sẹ̀, láti mú ìpìlẹ̀ tuntun àti láti wá ọ̀ri re tuntun àti láti jẹ́ kí àríǹkan gidi gbámú ní ọ̀sẹ̀. Ó jẹ́ ọ̀sẹ̀ tí ó jẹ́ ọjọ́ tí ó máa ń, máa ń mú ìgbáradì ọkàn fún iṣẹ́ ṣíṣe, fún ìrìn tuntun, fún òye tuntun, fún ìmọ̀ tuntun. Ọjọ́ ajé ni ọjọ́ tí mo fẹ́ràn jù torí ó jẹ́ ọjọ́ tí ẹni tí ó bá jẹ́ akíkanjú tí ó sì jẹ́ ẹni tí ó mọ iṣẹ́ rẹ̀ níṣẹ́, ó máa ń ní lọ́kàn láti lè rí ǹkan rere gbámú.